Gíga tó o ga tó. Gíga tó o ga tó náà, ọwọ́ ẹ ò kan ibi tí mo ní kó o fọwọ́ sí. Nǹkan ta gbé sókè, ọwọ́ ò lè kan, ọwọ́ ò tó bẹ́ẹ̀. Wọ́n ní, ẹm, nǹkan ta bá, nǹkan tó wẹ́ èèyàn ò bá tó, ká má fi gọ̀ǹgọ̀ fà. A fi gbá owó ni òní fi gọ̀ǹgọ̀ fà a. Nǹkan tó wẹ́ ò bá tó, nígbà tó ò ga tó, nǹkan to ní, nǹkan ta ní kó o fọwọ́ mú lókè, gbogbo gíga tó o ga, o ò ga tó nǹkan náà.

Kí la máa wá sọ pé ni ìgbádùn rẹ nínú gbogbo ǹkan tó ń dáwọ́ lé yìí, gbogbo ǹkan tó ń ṣe, tó ń ṣe, tó ń ṣe. Èwo nínú ẹni ka fọwọ́ tán pé à, ǹkan tó ń gbádùn nínú gbogbo ǹkan tó ń ṣe lé lé yìí o. Ǹkan tí èmi ń gbádùn lé lé yìí, ǹkan tí èmi ń gbádùn lé lé yìí o. Ìdí tí èmi fi ń ṣe ǹkan eléí nìyẹn, torí mò ń gbádùn rẹ̀. Kí ni ǹkan yẹn kí ló lè fọwọ́ tán gangan pé òun ni ìgbádùn rẹ̀ nínú ǹkan tó ń ṣe yìí.

Mi fẹ́ràn kí n má a rinrin òkè àmọ́ tó bá jẹ́ fún ìdárayá fún kí ẹ̀eyàn bá lè wà ní ipò ìlera tó tọ́, èmi lè rin òkè. Kódà ibi tí mo ti ń ṣiṣẹ́, àìmoye igba tí mo ní tí máa nílò láti máa rin òkè.

Tí mo ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ni pé àwọn èèyàn tó bá súnmọ́ mi, tó bá wà tó sí mi tí mo nípa láti ṣèrànlọ́wọ́ fún, kódà nípa tówó ni o, kódà nípa ti kí èèyàn bá èèyàn ṣe nǹkan ni o. Tó bá ṣe wún ko ṣe rí, ìbàyiòwú kò kéré tó eléèyí tí ń bá lè ṣe ni màá ṣe láti fi ran èèyàn lọ́wọ́. Mi kì í ṣe ju ara mi ò, àmọ́ eléèyí tí ń bá lè ṣe màá ṣe.

Mi mọ̀ bí a ti ń pẹja, mi mọ̀ bí a ti ń pẹja àmọ́ ìbáwù mi tí n bá rẹ́yàn tó lè, tó lè gbé mi lọ́ idi òdo, tó lè mú mi lọ sódò, tó lè kọ́ mi tí a ṣe máa ń pẹja, èmi ò mọ̀ àmọ́ ó máa wù mí kí n mọ̀.

Mi ò wá mọ́ nǹkan tó ń pè ní orúkọ ìnàgijẹ o. É lè má jẹ́ àkọ́kọ́ tí màá gbọ́ ẹrú nǹkan báyìí, orúkọ ìnàgijẹ. Mi ò há mọ́ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé tó bá jẹ́ orúkọ ìsọnì láti ọ̀dọ̀ ìyá àti bàbá, mo ní ẹ̀. Àmọ́ orúkọ ìnàgijẹ yẹn kí mi mọ̀ nǹkan tó, mi mọ̀ nǹkan tó já mọ́ pàtó. Ìtumọ̀ orúkọ ìnàgijẹ tó ṣe jọ mọ́ orúkọ èèyàn, mi mọ ìtumọ̀ ẹ̀. Ma, ma, ma ní láti wá, ma ní láti wá ìtumọ̀ orúkọ ìnàgijẹ kí n tó lè dáhùn ìbéèrè yẹn.

Gbogbo nǹkan tó bá ti jọ mọ́ àǹládèhùn, tó bá ti jọ mọ́ àǹládèhùn àǹṣẹ̀rí, àǹṣe gbogbo ẹ̀, èmi máa ń kà dáadáa o. Àì ká dáadáa ni èmi, àṣìṣe ti máa wáyé. Bóyá èèyàn o kà ibìkan dáadáa, ibìkan ò yé, ṣo mọ̀? Èèyàn máa need láti ka gbogbo àwọn kiní yẹn, kó ba lè ní òye ẹ dáadáa kó tó lè dáhùn, kó tó lè fọwọ́ sí pé òun ṣetán láti faramọ́ àwọn òfin tí àdéhùn yẹn tó gbé kalẹ̀. So èmi máa ń ka gbogbo àwọn àdéhùn, nǹkan tó bá ti ní mọ́ àdéhùn ẹ̀rí, ìfọwọ́sí, èmi máa ń kà dáadáa.

Mi ò tí wà nípò ọ̀gá tó máa lé, tó máa lé ẹnìkan kúrò nídi iṣẹ́ rí. Mi ò ṣe rí. Kò, kò, mi ò ṣe, mi ò, mi ò, mi ò dè fá sábà, mi ò fà sábà bí i pé ìyẹn wọ́n lé wọn kúrò nídìí iṣẹ́. Tí ó jẹ́ pé ẹni, ẹni tó ń lé kúrò ní, nídi iṣẹ́ yẹn èmi ló ṣe bá sábàbí ẹ. Èmi ló ṣokùnfà lile tó ń le. Kò ṣẹlẹ̀ sí mi rí. Mi ò ṣe rí. Mi ò dẹ̀ ní ìfẹ́. Kódà gan kò ní, mi ò ní ìfẹ́ láti ṣe orúkàn báyìí sọ ọmọ, ọmọdà kejì mi níbi iṣẹ́ tó ti ń jẹun. Kí n wá ṣe nǹkan, kí n gbàgbé, kí n fà ṣábà bí i pé wọ́n lé e kúrò nídìí iṣẹ́. Mi ò fẹ́ orúkàn báyìí nítorí mi ò fẹ́ kí èèyàn ṣẹ́ sí mi. So mi, mi ò lè ṣe si ẹlomi. Tí n bá ní, tí n bá ní ìjà, tí a bá ní ìjà pẹ̀lú, tí èmi bá ní ìjà pẹ̀lú ẹni kankan tí ẹni tájẹ́ ń ṣiṣẹ́, màá bá a sọ̀rọ̀. Màá bá a sọ̀rọ̀ bí àbúrò mi, bí ẹ̀gbọ́n mi. Mo ṣè, màá bá a sọ̀rọ̀. Màá dẹ̀jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe mi ò fẹ́ran rẹ̀ kò bá mi ní mú, kò bá mi ní mú. So màá sọ fún un.

Etí mi dára, àmọ́ etí mi apá ọ̀tún ó da ju tapá tó sì. Tapá ọ̀tún yẹn èmi máa fi ń gbọ́ràn dáadáa, mo máa fi ń gbọ́ràn dáadáa. Ǹkan tó bá súnmọ́. Ǹkan tó bá jìnnà ni mo máa fi ń gbọ́ dáadáa, àmọ́ etí kejì ó ní i, ó ní tí mo ṣe lè fi gbọ́ràn si. Ǹkan tó bá jìnnà sí mi àbí ariwo tó bá jìnnà sí mi, àbí ariwo tó, tí kò bá, tó bá kéré, tí kò, tí kò pariwo sókè dáadáa, ó máa ń ṣòro fún mi láti gbọ́ dáadáa. Irú gbà bà yẹn máa, máa ní láti kọ etí mi tọtún sí ibi tí ǹkan yẹn ti ń bọ̀ kí n ba lè gbọ́ dáadáa.

Mi ì ya àwòrán kankan sára, ìyẹn tattoo. Mi, mi ò ní kankan sára mi. Mi ì fẹ́ràn irun kan báyìí ṣe o. Mi, mi rò pé màá le ṣe irun kan báyìí sí ara kí n mọ̀ọ́mọ̀n ṣe sára mi kí n ya àwòrán kan àbí àwòrán eeyán kan sí ara mi. Mi rò pé màá le ṣe irun kan báyìí. Mi ì fẹ́ràn ẹ̀. Àmọ́ mi, mi kórìíra ẹ̀ lára ẹlòmíì o. Àwọn ẹlòmíì wọ́n ma ṣe sára tó ma, tó ma rẹwà gan tódẹ̀ máa, tó máa, tó máa pọ́n wọn lé. Àmọ́ ẹ̀mi mi ì fẹ́, mi ì fẹ́ràn ẹ̀